Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Mo máa ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ya àwòrán ní ìgbà tí mo bá jáde àbí tí mo bá wà nínú ilé mi tí ò ṣe mí bí ẹni pé kí n ya àwòrán ni mo máa ń ya àwòrán. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn. Ni ìgbà tí mo wà ní ọmọdé, wọ́n máa ń pa àlọ́ apanilẹ́rìn fún wa bíi àlọ́ àpamọ̀, àlọ́ àpagbè, èyí sì máa ń dá wa lára yá gidigidi gan ni a sì máa ń pawá lẹ́rìn-ín. Mo fẹ́ran àlọ́ apanilẹ́rìn dáradára.

Ètò ìdárayá mi kò ní nǹkan kan tí ó pọ̀ rárá, nítorí ẹ̀kọ̀nkan tí mo bá ráyè ni mo máa ń ṣe ìdárayá, èyí tí ó sì máa ń jẹ́ ní ọjọ́ Àbàmẹ́ta nítorí mo máa ń lọ ibi iṣẹ́ ní ọjọ́ Ajé, dí ọjọ́, ọjọ́ Jímọ̀. Ọjọ́ Àbàmẹ́ta ni mo máa ń ṣe ìdárayá.